Ṣé etí rẹ dára? Etí mi dára gidi gan, nítorí wípé etí mi jẹ́ ǹkan tí à ó ṣe pàtàkì sí mi. Lóòrèkóòrè nígbà tí àwọn ẹ̀yàn bàbá mi ń sọ̀rọ̀, mo máa ń rí i pé mo máa ń gbọ́ ǹkan tí wón ń sọ à ní ìgèrè. Tódẹ̀ jẹ́ wípé mo máa ń fún wọn ní èsì tó dá. Eléyìí túmọ̀ wípé à etí mi jẹ́ ǹkan tí ó dà gidi gan-an ni.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi ṣe nǹkan tí ó ṣe pàtàkì, àmọ́ nígbà mí ìyẹ̀rù máa ń bà mí láti gun ọkọ̀ ojú omi. Àmọ́ ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tí mo ti gùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sí àwọn ìlú miì tó jẹ́ wípé omi ló yí wọn yípo. À, ọkọ̀ ojú omi lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ torí ó jẹ́ kí, à, inú mi máa dùn nígbà tí mo bá wà lórí ẹ̀.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Kíkikọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Nígbà mìí tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, fún ẹ bọyà, fún ìṣe tàbí fún àwọn ọ̀rẹ́ àbí àwọn ẹbí. Eléyìí ló máa jẹ́ kí ń ṣe ìfẹ́, kí n sọ̀rọ̀ ìfẹ́ sí àwọn ènìyàn míì. Kíkọ lẹ́tà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí bá ń wá iṣẹ́ àbí tí n bá ń wá àwọn ǹnkan kan láti fi ṣe.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí à ń ṣe pàtàkì gan nínú ilé. Nígbà mìíràn tí n bá ti fẹ́ jáde láàárọ̀, à mo máa ń fi tùràrí sínú ilé. Nítorí tùràrí jẹ́ à nǹkan tó máa ń lé àwọn ẹ̀mí òkúnkún àbí àwọn ẹ̀mí à ibi kúrò ní àyíká. Ó dà máa ń pa àwọn kòkòrò àti àwọn aáyán náà. Ṣo mo máa ń fi tùràrí lé ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ nígbà tí à mo bá ní àyè láti ṣe bẹ́ẹ̀?

Ṣé o mọ ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà mìí tí mo bá fẹ́ kí àwọn ènìyàn tàbí tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi, mo máa ń tan ìkíni. Nítorí pé eléyìí ló jẹ́ kí ń máa ń sọ̀rọ̀ dáadáa, tó jẹ́ kí ń máa ṣàlàyé àwọn nǹkan wọn fún àwọn ènìyàn ní ọ̀nà tó tọ́ àti tí ó yẹ.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ à ìgbà tá a máa ṣe à tá a máa ṣe ayẹyẹ ọdún Kristì. Ìgbà yìí ni gbogbo àwọn ẹbí, ará àti ọ̀rẹ́ a máa ń dàpọ̀ láti ṣe ayẹyẹ ọdún náà. Eléyìí dé máa jẹ́ kí n rí àwọn èèyàn tí mi ò tíì rí àti àwọn ọ̀rẹ́ à tó jẹ́ wípé wón ti lọ fún ìgbà ọdún pípẹ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń finú mi dún gangan gidi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ nǹkan tí, à, ó ṣe mí, à, nínú dídùn. Orúkọ mi ni Kúnlé, à, tó túmọ̀ sí wípé, à, ǹkan tó pọ̀ nínú ilé. Eléyìí jẹ́ ǹkan tí, à, inú mi máa ń dùn sí. Ìtumọ̀ orúkọ mi ṣe ǹkan tí ó ṣe pàtàkì ó dà jẹ ǹkan tí ó, à, ó máa ń fún mi nínú dídùn, à, nígbà gbogbo.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Ilé ìdárayá, mo fi orúkọ mi sílẹ̀. Eléyìí, wọ́n dà fún mi ní káàdì tí mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ wọlé síbẹ̀. Bóyá àti tí mo bá fẹ́ lọ sí eré ìdárayá níbẹ̀ yẹn, à káàdì yìí mo máa ń lò. So mo fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo máa ń mu omi tó pọ̀ lójoojúmọ́ nítorí wípé omi jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ ṣé àwọn nnkan dáradára fún èèyàn lára. Omi, mo máa ń mu omi tó máa tó bi six to six litre, tó yẹ pé àwọn nnkan tí, à tó ń ṣiṣẹ́ nílé, ìwòsàn, ǹkan tó máa ń sọ nìyẹn, mo dẹ̀ máa ń mu omi dáadáa nítorí pé ó máa ń jẹ kí oúnjẹ wá sílẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Ímélì àìwúlò jẹ́ nǹkan tí wọ́n máa ń gbà nígbà mìíràn latọ̀dọ̀ àwọn, àwọn, àwọn tó máa ń dá àwọn èèyàn tí àwọn olóyìnbó mọ̀ sí "four one nine". Àwọn ẹ, àwọn ọ̀hún iwọ̀n yìí ni wọ́n máa ń sẹ̀nd àwọn ímélì wọ́n yẹn tó jẹ́ wípé kò wúlò fún mi láti fi ṣe nǹkan kan.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọ́pọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń ṣe à ìlera fún èèyàn. Ìdárayá, mo máa ń ṣe é lójoojúmọ́ nítorí wípé à ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn à tó jẹ́ wípé ó dẹ̀ rí dára à láti máa ṣe é nígbà gbogbo.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Ọkọ̀ ojú ìrìn jẹ́ nǹkan tí a mo fẹ́ràn gidi. Ìgbà mí tí ma fẹ́ lọ sí ìrìnàjò, à, bóyá fún ibi tó jìnà àbí ọ̀nà tí kò jìn, à, ọkọ̀ ojú ìrìn ni mo ma ń lò. Eléyìí ma jẹ́ kí n yára láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe àti láti dé ibi tí mo bá fẹ́ dé lọ́gán.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidi gan. Mi ò dè ní àìsàn tó jọmọ́ ti ojú. Ojú jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. À, mo dè máa ń wo ojú mi àlóòrèkóòrè nígbà tí mo bá ní àsìkò láti lọ sí ilé ìwòsàn lọ bá àwọn dókítà láti bá mi wo ojú. Àmọ́ mi ò ní àìsàn ojú kankan nítorí wípé ojú mi dára lọ́pọ̀lọ́pọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìsọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́? Àwọn ìsọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbàkúgbà tí mo bá ní ìpàdé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń ṣe àṣàrò lórí nǹkan tí mo máa sọ tí bá ti dé bẹ̀. Eléyìí lọ́jọ́ ẹ̀ jẹ́ kí n dá ẹni ọ̀tún láàrin ẹgbẹ́. Àwọn mọdé wúlò gan gidi fún ọ ni nítorí pé mo máa ń ṣe ìlànà àwọn nǹkan tí mo nílò láti sọ̀rọ̀ lé lórí nígbà tí mo bá wà láàárín àwọn ẹgbẹ́.

Ṣé o ní nọ́mbà orí lè? Nọ́mbà orí lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Nọ́mbà yìí ni mo máa ń lò lẹ́ẹ̀kọ̀kan nígbà tí, à, mo bá nílò láti pe àwọn ènìyàn ní ìgbà tí ìṣòro bá wà. Ìgbà mìíràn tí bá dojúkọ àwọn ìṣòro, nọ́mbà yìí mo máa ń pè, tó jẹ́ wípé ó máa ń jẹ́ èpè láti ràn mí lọ́wọ́ àti láti ṣe àtúnṣe sí àwọn ǹnkan kan tí a ó ń dojúkọ mi nígbà náà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à, fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí pé ó máa ń jẹ́ kí n mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn ilé yìí ló jẹ́ kí máa ń fún mi ní, òye láti mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kí a tó bí mi.

Ṣé o mọ̀ bí a ti ń fọnu? Bí a ti ń fọn jẹ́ ǹkan tí mo mọ̀ ṣe lọ́pọ̀lọpọ̀, nígbàtí mo wà ní kékeré, tí a bá ti ń ṣe ọdún ayẹyẹ Ògún tàbí ọdún ayẹyẹ iṣu, ìgbà yìí ni a máa ń lo àwọn fèrè tí a ma fi ń fọn, tó jẹ́ wí pé a máa ń ṣe eléyì láti fi dá àwọn ènìyàn láràyá àti láti fi ṣe ayẹyẹ ọdún iṣu tàbí Ògún.

Ṣé o ti lu etí rí? Mi ò tíì lu etí rí, gẹ́gẹ́ bí ọmọkùnrin géńdé tí mo wà. Lílu etí jẹ́ nǹkan tí ó ṣe, òfin sí àwọn àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá. Lílu etí bí ọmọkùnrin kì í ṣe nǹkan tí mo lè ṣe nítorí wípé òfin kò fi àyè gbá. Kì í. Dè ṣe, àṣà àti ìṣe mi.

Orin wo ni o fẹ́ràn jù? Orin gospel jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù. Ìyẹn àwọn orin ẹ̀mí àti àwọn orin tí a máa ń kọ tí a bá lọ sí ilé ìjọsìn. Àwọn orin yìí ni orin tí mo fẹ́ràn jù lọ nítorí pé ìgbà kúrekúre tí mo bá kọ àwọn orin yìí, ó máa ń jẹ́ kí inú mi dùn. Ó dẹ̀ máa ń fún mi lára yá jege.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Iṣẹ́ ìta gbangba jẹ́ nǹkan tí mo fẹ́ràn nígbà mìí, à nítorí pé mo jẹ́ èèyàn to jẹ́ wípé mi kì í n tijú àwọn iṣẹ́ tó yẹ kí ń ṣe, à lábẹ́ bó ti rùn kórí. Tó bá jẹ́ ìta gbangba ni màá ṣe, à kí n dẹ ṣe ǹkan, à tí mo máa rí bí kàyéfì àbí àwọn nǹkan tó máa yà mí lẹ́nu.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù kejì tó wà nínú ọdún ni mo fẹ́ràn jù. Oṣù yìí jẹ́ oṣù tí a bí mi, ó dẹ̀ jẹ́ oṣù tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, à, bí ènìyàn. Eléyìí ni oṣù February tó jẹ́, ààà, oṣù tí èkejì nínú ọdún. Eléyìí dè máa ń fún mi ní, àà, ìdùnnú lóòrèkóòrè tí mo bá ti wà nínú oṣù yìí.

Àṣìkò wo ni o fi iṣẹ́ rẹ sí? Àṣìkò tí mo fi iṣẹ́ mi sí, à, ó jẹ́ àsìkò tí, à, ó lọ gan. Mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní dédé aago mẹ́sàn-án láàárọ̀, mo máa parí iṣẹ́ mi ní dédé aago márùn-ún ní ìrọ̀lẹ́ kí n tó lọ sílé. Eléyi dè jẹ́ àsìkò tí wọ́n fi sílẹ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Àmọ́ àṣìkò yìí ni mo máa ń lò lóòrèkóòrè láti fi ṣiṣẹ́

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Eléyìí dẹ̀ máa ń jẹ́ kí n màá, à ó máa ń finú mi dùn nítorí pé mo fẹ́ràn orin gidi gan. Ìgbà míì tíbwọn bá ṣe àwọn ìpàgọ́ àwọn, àwọn tó máa n kọrin mo máa ń lọ síbẹ̀ láti lọ ṣe àjọyọ̀ àti láti lọ jó. Aìkẹ́hìn mo dẹ̀ lọ sí ibẹ̀ yẹn ní oṣù tí ó kọjá.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ? À, fèrèsé ọkọ jẹ́ nǹkan tí, à, mo máa ń fẹ́ràn nígbà míì. À, eleyi, à, ó dúró lórí bí, à, atẹ́gùn bá ṣe pọ̀ tó. Tọ bá jẹ́ ìgbà tí ọyẹ́ wà bí tí òtútù wà, mi ò fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ. Àmọ́ tó bá jẹ́ ìgbà òru ni, à, mo máa ṣí fèrèsé ọkọ sílẹ̀.

Báwo ni ìbálòpọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ẹni tí mo fẹ́ràn gidigidi. Ó dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ wípé a máa ń sọ̀rọ̀, à, báwo, báwo la ṣe lè ṣe àwọn iṣẹ́, a máa ń ṣe ìtànná àti ìlànà fún àwọn ènìyàn níbi iṣẹ́. Ìbálòpọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó dára gidigidi, à, ìràwọ̀ wa ó dẹ̀ máa ń gbòòrò si.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí à o dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wọ ago ọwọ́ gidi gan torí ó máa ń ṣe mí lọ́ṣọ̀ọ́. Ó dẹ jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrékóòré láti fi mọ ìgbà àti àsìkò tí a wà. Ago ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń lò nígbà gbogbo nígbà tí mo bá bá lọ sọ́dẹ àbí ti mo bá bá lọ síbi iṣẹ́.

Ṣé o fẹ́ràn jiyàn? Jíjiyàn ni nǹkan tí mi ò fẹ́ràn. Nígbà mí tí bá ní à, à sùn àwọn nǹkan pẹ̀lú àwọn ènìyàn tó bá jẹ́ nǹkan tó lè di ariwo ni, mi ò fẹ́ràn láti máa jiyàn. Jíjiyàn jẹ́ nǹkan tí ó jẹ́ wípé mi ò fẹ́ nǹkan tó máa di à wàhálà sílẹ̀ tó máa ń jẹ́ kí àwọn kìnnìyẹn kan lọ ni. Mi ò fẹ́ràn láti máa jiyàn rárá.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé àkókò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó, à, ṣe, à, nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń dáàbò bo lórisìíríṣìí ọ̀nà. Mo máa ń lo nǹkan táwọn olóyìnbo ń pè ní password. Password yìí ni mo máa ń lò nígbà gbogbo, ẹ fi dáàbò bo bí àwọn èèyàn ṣe máa ń rí àwọn nǹkan tí mo máa ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Lọ́sọ̀ọ̀sẹ̀, mo máa ń ní ìpàdé ní ìgbà méje. Iyẹn ni ọjọ́ ajé, ní ọjọ́ Monday. Láràárọ̀ tí mo bá ti dé ibiṣẹ́, a máa ní ìpàdé pẹrẹu pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó jẹ́ wípé, à, bá wa, ta tí máa ń ṣe ìlànà àwọn nǹkan tí a máa ṣe ní ọ̀sẹ̀ yẹn. Tó bá dẹ̀ dí ọjọ́ Sunday, láàf, à, ní, tí bá ti lọ sí ilé ìjọsìn, mo máa ní ìpàdé pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi náà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀? Àwọn alábáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn èèyàn tó ṣe pàtàkì sí mi nítorí wípé isẹ́ mi jẹ́ ǹkan tí, àà, ó ṣe ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Àwọn alábáṣiṣẹ́pọ̀ mi gbọdọ̀ jẹ́ ẹni tó ní ọgbọ́n, tó ní ìmọ̀ nípa isẹ́ tí wọ́n fẹ́ ṣe, mo dẹ̀ máa fẹ́ra àwọn èèyàn tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó dẹ̀ ní ẹ̀mí ìṣọ̀kan.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mi ò fẹ́ràn coffee, tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi. Kí n tó lọ síbi iṣẹ́ láàárọ̀, mo fẹ́ràn láti máa mu tea nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe láàárọ̀ kí n tó jẹun ọ̀sán. Tea jẹ́ nǹkan tí mo máa ń mu pẹ̀lú mílìkì, àláìláẹ̀fì, àádùn àbí àwọn nǹkan kan sínú ẹ̀

Ṣé o fẹ́ràn lọ sí ìtẹ́kùn? Ìtẹ́kùn jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi. Nígbà mìíràn tí mo bá fẹ́ sinmi láti ẹnu iṣẹ́ tàbí tí mo bá ní à ìdáwọ́ dúró láti ẹnu iṣẹ́, mo máa ń lọ sí ìtẹ́kùn láti lọ sinmi. Nítorí atẹ́gùn àti afẹ́fẹ́ tó wà ní ibẹ̀, mo dẹ̀ fẹ́ràn omi láti wẹ̀ tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ fún ìrìnàjò? Ìrìnàjò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Kí n tó lọ sí ìrìnàjò, mo màá ṣe àkópò lóríṣiríṣi. Mo máa ṣe ìlànà bí màá ṣe lọ, bí màá ṣe bọ̀, ọkọ̀ tí màá wọ̀ tàbí ọ̀nà tí màá gbà, àwọn eleyi ni mo máa ṣe kí n tó rin ìrìnàjò kankan.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi wọ́n pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ìkan nínú wọn ni pé kí n lè lo àwọn software tí wọ́n fi ń kọ àwọn nǹkan nínú ilé àti àwọn iṣẹ́ láti fi ṣe àwọn data analysis àti àwọn nǹkan tó pọ̀ lóṣòrí Íńtánẹ́ẹ̀tì. Èyí ni mo fẹ́ kọ́ fún ìmọ̀ tuntun nípa iṣẹ́ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. À, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ìgbà yìí ni mo lọ sí ilé ìkàwé kẹ́yìn. À, ìgbà yìí mo máa, ìgbà tá bá tii fẹ́ ṣe, eh, ìdánwò, à, mo máa ń lọ sí ilé ìkàwé láti lọ ka ìwé àti láti lọ ṣe àwọn nǹkan kan, à, tó máa fi míyege nínú ìdánwò mi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ní ọjọ́ Friday, mo ṣe láti-- mo ṣe ètò láti bá àwọn ọ̀rẹ́ mi lọ sí òde láti lọ ṣe fàájì. Tó bá di ọjọ́ Saturday láàárọ̀, mo gbèrò láti lọ sí ibi eré ìdárayá àti láti lọ ṣe àá exercise náà.

Báwo ni ìgbéyàwó ìṣe tí o kẹ́yìn ṣe rí? À, ìgbéyàwó tí ìṣe tí mo kẹ́yìn, à, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni ó ń ṣe ìgbéyàwó nígbà náà. À, ìgbà tí mo dẹ̀ dé bẹ̀, o jẹ́ nǹkan tó jẹ́ wípé ó dùn ó dẹ̀ lárinrin. Eléyìí ni, à, ìgbéyàwó kẹ́yìn tí mo lọ.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? À, ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà bí i wákàtí méjì lójoojúmọ́. Eléyi dè jẹ́ nǹkan tí, àà, àà, mo máa ń ṣe lóòrèkóòrè. Láróò, tí bá ti dìde, tí bá ti lọ sí, àà, ibi ìwọkọ̀, lọ sí ibi iṣẹ́ àti tí bá ti padà wá sílé, wákàtí méjì ni mo máa ń lò lọ́nà kí n tó délé.

Ṣé o fẹ́ràn orin atẹ́gùn? Àí, lè jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi. Atẹ́gùn jẹ́ ǹkan tí, ó dáa lára. Nígbà mìí tí ooru bá mú nínú ilé, mo máa ń jáde lọ síta láti lọ gba atẹ́gùn sára. Ìgbà mìí mo máa ń wà ní àgbàlá lẹ́yìnkùlé mi láti gba atẹ́gùn náà tó jẹ́ ǹkan tí, à, ó máa ń fi inú mi dùn kìtó wọ inú yàrá.

Ẹ̀wọ̀ wo ni o fẹ́ràn jù? Ẹ̀ẹ̀so wo ni o fẹ́ràn jù? Ẹ̀ẹ̀so tí mo fẹ́ràn jù jẹ́ à ẹ̀ẹ̀so ìbẹ́pẹ. Ìbẹ́pẹ ni nǹkan tí ó jẹ́ wípé mo fẹ́ràn láti máa jẹ ní ìgbà gbogbo. Ó dẹ̀ jẹ́ ẹ̀ṣọ̀ kan tó jẹ́ wípé kò kì í tètè bá jẹ́ nínú ilé. Mo máa ń gbé sínú à á f'ómi tútù. À tó dẹ̀ jẹ́ wípé ǹkan tí ó máa ń lo bí ọjọ́ mẹ́ta nílé ni kó tó bá jẹ́. Ìbẹ́pẹ jẹ́ ohun ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jù lọ.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn tí mo ní ni ajá. Ajá jẹ́ à ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gidigidi nítorí wípé wọ́n máa ń gbọ́ràn. Wọ́n dẹ̀ jẹ́ ẹran tó jẹ́ wípé wọ́n máa ń ní àánú. Mo dẹ̀ máa ń lo àwọn ẹran yìí tí bá fẹ́ lọ sóko láti lọ ṣọdẹ tàbí láti fi ṣọ́ àyíká àti ilé. À ẹranko ọ̀sìn mi jẹ́ ajá, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gan.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ nǹkan tí, à, ó máa ń bà mí lẹ́rù, à, nígbà mìí, à, tí mo bá dẹ̀ tí wà nínú ọkọ̀ òfurufú, mi ò fẹ́ràn láti máa jókòó sí ibi tí fèrèsé bá wà àbí tí ilẹ̀ fèrèsé bá wà. Níbi báyìí, mo máa ń jókòó sí ibi tó bá jìnnà sí fèrèsé àti lórí aga náà. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi nítorí wípé ọkọ̀ òfurufú jẹ́ ǹkan tí mo máa ń bẹ̀rù sí.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. À, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere, mo máa ń dọ̀bálẹ̀ láti kí àwọn, àwọn ènìyàn tó bá jù mí lọ àbí àwọn àgbàlagbà. Wọ́n máa ń bọ̀wọ̀, mo máa ń dọ̀bálẹ̀ láti kí wọ́n ni. But tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ni, mo máa ń bọ ọwọ́ wọn láti kí wọn ni. Eléyìí ni mo ṣe máa ń kí àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn wà ní òru? Òru jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn rárá àti rárá. Nígbà mí tí mo bá wà nínú òru, àyà máa ń bà mí, àyà ẹ̀rù máa ń bà mí nígbà mí. Òru jẹ́ nǹkan tí, mi ò fẹ́ràn rárá. Ìgbà tí mo wà tí mo fẹ́ràn láti wà nínú òru, ìgbà tí mo bá fẹ́ sùn, ìgbà yìí ni mo máa pa àwọn iná tó wà nínú yàrá mi láti fi sùn dáadáa.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù o je nǹkan tó ṣe pàtàkì. Mò dẹ̀ ní àwọn aṣọ òtútù tó pọ̀. Àwọn aṣọ òtútù ni mò máa ń wọ̀ nígbà tí òjò bá rọ̀ tàbí tí ọyẹ́ bá wà nita tí n ba fẹ́ lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù. À tí mò dẹ̀ rí pé àwọn òtútù wa mo máa n wọ àwọn aṣọ tó máa ń dáàbò bò mi. À tí ó jẹ́ pé àwọn òtútù kò ní le wọ̀ mí lára.

Gíga tí mo ga tó jẹ́ ǹkan tí a, ó ṣe mí ní a, inú dídùn. A a, mo wà ní a, six feet. Táwọn olóyìnbo mọ̀ sí six feet. Eléyi de ni géńdé ọmọkùnrin. Gíga tí mo ga tó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó de máa ń jẹ́ kí inú mi dùn nítorí pé gbogbo àṣọ tí mo bá wọ̀, ó máa ń bá mi lára mu ni.

Kí ni o máa ń fún ọ ní ìtura ní ibi iṣẹ́? Nǹkan tó máa ń fún mi ní ìtura ní ibi iṣẹ́ pọ lọpọlọpọ àwọn alábàáṣẹ́ṣẹ́ pọ̀ mí àti àwọn ọ̀rẹ́ tí mo ní sí ibi iṣẹ́. Wọ́n jẹ́ ẹni irẹlẹ àti ẹni aanu wọ́n dẹ̀ máa ń fún mi ní ìtura. Mo máa ń ní ìṣiwọ lẹnu iṣẹ ní dédé aago, ẹ́, méjìlá ọ̀sán, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń ṣe inu dundun fún mi. O dẹ̀ máa ṣe ìtura fún mi náà.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jẹ, à, data analysis, tí àwọn òyìnbó ń mọ̀ sí data analysis. Ọ́ dẹ̀ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì fún mi. Eléyìí máa fún mi ní àyè láti bá àwọn orílẹ̀-èdè míì ṣe iṣẹ́ papọ̀, à, lórí Íńtánẹ́ẹ̀tì. À, ìmọ̀ yìí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́.

Ṣé o máa ń wọ fìlà? À, fìlà jẹ́ nǹkan tí mo fẹ́ràn à dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. À, ó dẹ̀ jẹ́ nǹkan à ìṣẹ̀ṣe àti ìwà wa nílẹ̀ Yorùbá. Wíwọ fìlà jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Àgàgá tí mo bá fẹ́ lọ sí òde ibi ayẹyẹ tàbí ibi ìdárayá, mo fẹ́ràn láti máa wọ fìlà gidi gan.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ìbọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń wọ, ah, nígbà mìí, ah, gágà nígbà tí ọyẹ́ bá wà bí ìgbà tí òtútù bá wà. Ìbọwọ́ yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Tí mo bá fẹ́ jáde tàbí tí mo bá wà nínú ilé, mo máa ń wọ ọ sọ́wọ́ mi láti fi, ah, ah, palẹ̀ òtútù mọ́ àti láti fi kí ọwọ́ mi ó gbóná, ah, nígbà òtútù.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn jẹ́ aṣọ tiwantiwa, ilé aṣọ àṣà àti àṣà ìṣe wa. Mo fẹ́ràn dàsíkí àti aṣọ tó ni, tí mo lè wọ ilé eletí aja sí. Dàsíkí jẹ́ aṣọ tí mo fẹ́ràn gidi gan. Aṣọ yìí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sí òde àbí ibi ayẹyẹ.